Uhm, ìyẹn ni pé ṣẹ́ mo fẹ́ràn láti máa jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú. Uhm, mi ò ní pa rọ́ tan yìn, bi mo ṣe wà yi, mi o ti de ọkọ̀ òfurufú rí. So mi ti le, mi le sọ púpọ̀ nípa è. Ǹkan tí mo mọ̀ pé mo ti ṣe ni pé ẹ́hẹ́n, mo ti wọ inú èyí tí ò ṣiṣẹ́ rí. Ẹ̀hẹ́n, àwọn ǹkan tí mo ṣe ní ijo yen ta dè fẹ́ lọ. Nígbà yẹn ó dà pé primary two mo wà, a lọ fún excursion. So a wá lọ sí ibe ṣa. Loro kan ṣá, bà ṣe kọ́kọ́ dé be na, wọ́n kọ́kọ́ mú wà ń rìn yíká bí ẹ̀ airport ṣe máa ń rí ṣá. A ṣà rí gbogbo ẹ̀. Àtun wa, nígbà tá a ṣà ṣeré lọ ṣeré bọ́ọ̀lù. Ẹ̀hẹ́n, nígbà yẹn a dáná lọ school bẹ́ẹ̀ni, a dáná lọ sí airport ṣá. A ṣà rí pé wọ́n ṣà kọ́ wa sínú plane kan. Plane ò ṣà gbéra lọ́nà kan ṣá ṣùgbọ́n a ṣà ra fọ́tò pé a, àwa o, a ti lọ wo bí plane ṣe máa ń rí òún. Ǹkan kan báyẹn ṣá. So a sa, won sa pín oúnjẹ fún wa, won pín ìrẹsì fún wa, elomii si je ìrẹsì debi tokan yagbe kiri, ti o je ki oluwa e ni àlàáfíà. Ẹ, ọmọdé máa ń ṣẹlòmíràn báyìí. A ti kékeré ni ṣá. So mo ṣà yẹn sọ̀ ọ́ lọ ṣá. A ṣà rí ọkọ̀, àwọn ọkọ̀ òfurufú tó kàn fò káàkiri. Àwọn kan wọ́n kó oyinbò wá, wọ́n ṣé gbá, wọ́n ṣà ò ṣá. Mo ṣà gbádùn ṣá. Ní ọjọ́ yẹn ó dàpe won fún wa ni bobo. Ẹ̀hẹ́n, wọ́n dẹ̀ fún wa ni purewater ká fi ṣé kíni ká fi step down. So àwọn ǹkan tí mo lè ṣọ kó ṣẹlẹ̀ ni ẹ. Mi ò really gbádùn ọkọ̀ ju ọkọ̀ òfurufú báyẹn.

Lára àwọn ǹkan tí ó bàjẹ́, òun náà ni blender iyẹn ẹ̀rọ tí a fi máa ń lọ ǹkan. Wọ́n máa ń fi lọ ata, àlùbọ́sà, wọ́n tún máa ń fi lọ ọ̀gẹ̀dẹ̀, ẹ̀wà àwọn ǹkankan báyẹn ni a máa ń fi blender ṣe. A fi ijọ́ tó dédé, pa'ná tí ò ṣiṣẹ́ mọ́. Bẹ́ẹ̀ni, só àṣá kọ́kọ́ wo pé kí ló ṣe mo wo plug ẹ, mo wo switch ẹ, mo rí pé kò sí ǹkan tí ó ṣe àwọn ǹkan yẹn ṣa. Mo ṣe ṣé kiní, mo kan mú wire yẹn ni bimo ṣe gé sí méjì niyẹ́n. Mo wá mú wire mii náà tí mo ni n lé pẹ̀lú plug tó da. Bi mo sà ṣe ṣesi niyẹ́n, mo sì connect ẹ. Ìgbà tí ó wá bẹ̀rẹ̀ iṣẹ́. Ká ní mi ṣe báyẹn nsin ni, n bàá ṣe lọ̀ ṣe kiní, lọ gbé fún ẹni tó máa bá mi ṣe ńita. Ó tún máa ń ná mi lówó. Ǹkan tí mò lè ṣe fúnra mi. So ǹkan tí mò lè ní mo ṣe niyẹ́n, mo ṣe blender náà. Mo dẹ̀ tún máa ń ṣe àwọn ǹkan pẹpẹ́pẹ́ mi náà nínú ilé báyẹn torí iṣẹ́ tí mo kọ́ electrician ni. So tó bájẹ́ bulb ilé wa ni ò tọ̀ mọ́ ńsìn. A kan mọ̀ pé máa kan lọ́wo pé ibo ni ìṣòro yẹn ti wà. Mo dé máa ń rí pé mò ń ṣe àwọn ǹkan yẹ̀n bo ṣe to àti bí ó ṣe yẹ. So ọ̀rọ̀ tí mò lè sọ lórí kókó yẹn niyẹn sá but ohun tó rọrùn ni. Bẹ́ẹ̀ni kò really ṣe ohun tí o lè gan làti ṣe irú àwọn iṣẹ́ pẹpẹ́pẹ́ báyẹn ó da. Kò ní ná eeyàn lówó. Eeyan tun tun bo mọ̀ sí, bẹ́ẹ̀ ni eeyan a tún bo mọ̀ sí gan ni.

Bi mo ṣe máa ń mọ̀ ni pé mo máa ń ṣiṣẹ́ mi ní ètò lẹ́sẹẹsẹ. Ọjọ́ bá yi o, mo fẹ bẹ̀rẹ̀ wákàtí báyìí máa fi bẹ̀rẹ̀ ó. So tí n ba ti wá parí iṣẹ́ yẹn mo tún máa dánidúró. Ó dá bi ìgbà tí mo ń kọ IT report mí ń sìn. Mo farabalẹ̀ schedule ara mi. Ìgbà báyìí ni mo ma bẹrẹ, ti mo bati bere báyìí ti mo ti kọ de báyìí maa ṣe kinni. Màá lọ wá oúnjẹ tí mo fẹ jẹ nínú ilé. So àwọn ọwọ tí mo máa ń ṣe wọ́n a ti tó láti ṣẹ sẹ̀. Mo dẹ̀ máa ń ṣẹ́ẹ̀tì àláàmù náà. Tí àláàmù mi bá ti dún báyìí, mo dẹ́ à o ti tó. Ǹkan tí màá tun yí sí ni eléyi, mo lè tún sùn nù. Boya ti n be jẹun tan o, ma kọ iṣẹ́ díẹ̀ ma tun wa ṣe kinni. Màá tún wá sùn. Àwọn nǹkan tí mo máa rí pé mo ṣe nìyẹn tí n ba de fẹ́ sùn báyìí, màá nílò láti ṣe kí. Màá tẹ fóònù mi diẹ, bẹ́ẹ̀ ni. So wá gba free fire, wá gba multiplayer, wá bá sọ̀rọ̀ àwọn kankan báyìí sá. Mo máa rí pé mo ṣe tí mo bá fẹ ṣe kí, tí mo bá fẹ́ ṣe àwọn ìṣètò mi torí ó dá kí ẹni ní ìṣètò. Nìnu gbogbo nǹkan tó bá ń ṣe, tó bá ṣe ìṣètò sí i, ó máa le jẹ́ kó ṣe gbogbo ẹ́. Kíni kíni tó bá tú wá dé ìparí ọjọ́ kankan, màá rò pé ṣé gbogbo ètò tí mo ṣe yìí ṣe gbogbo ẹ̀ ni mo láǹfààní láti bojútó bo se tọ àti bi ose yẹ, so ti eyan ba ti n se àwọn nkan yen ehn ehn.

Ó dá pé è mọ̀ nǹkan tí ẹ ń ṣe. Èmi ò ní orin kan pàtó gbé ìdílé, orin táa wa mọ̀ ní orin ìjọba Ọlọ́run, so mo dẹ̀ lé kọ díẹ̀ fún yín. Ẹ̀ nǹkan tí ó rọrùn nìyẹn láti kọ orin fún yín, so mà bẹ́rẹ̀ bá yi. Bàá wo ló ṣe máa ń ri, tó bá ṣiṣẹ́ ìhùwàsó. Talala-la-la-la-la-la. So àwọn orin a máa ń gbọ́ dédé bẹ́ẹ̀ ni. Orin tí a máa ń gbọ́ ní ìdílé wa ni yen boya bí ekan ní ọ̀sẹ̀, ó lè jẹ́ ní ojo sunday. Káto lọ sípa dẹ̀, àwọn orin yen ni a ma n gbọ́ táa fi máa ń dára ya. Orin yẹ́n dẹ́dùn ya. Mummy ni o, daddy ni o, èmi náà, ẹ̀gbọ́n mi ni o, ẹ̀gbọ́n mi àgbà ni o, àti gbogbo ẹ̀gbọ́n mi apátáṣá. A mo bi won se lo ko orin yen asa ma ko. Ó sì dùn gan. Orin tí wọn tún lè jó sí ni. So ìgbà tí a máa ń kọ ni a fẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́sin. Àwọn orin táa fi bẹ̀rẹ̀, so fóònù la fi máa ń bẹ̀rẹ̀, ó ti wà lórí fún wa. Tába ti play e báyẹn, gbogbo wa máa gbé lápapọ̀, a sì máa jó sí. Tábá ti wà nínú yàrá wa báyẹn, orin tí a máa ń gbọ́ ni orin yẹ́n sì dà gan. Torí èmi gan fẹ́ràn kí a máa gbọ́ ẹ̀dùn irú àwọn orí bẹ́ẹ̀, so nǹkan tí mo lè.